Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Há bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Gbogbo àwọn tí a bá jọ ń ṣe iṣẹ́ papọ̀ náà, ká ní àjọ wa ní ibi iṣẹ́ ni, àbí bóyá a jọ dá iṣẹ́ kan kalẹ̀. Èmi ó kókó ṣe ìwádìí wọn náà nítorí pé ìyẹn ni, àn, bá lájo n siṣẹ papọ̀. A gbúdọ̀ jọ mọ ara wa, nnkán ti àwọn oyinbo n pe ní research àbí study. A gbọ́dọ̀ study ara wa ká mọ ara wa dáadáa. Irú èèyàn tí mo jẹ́ àti irú èèyàn tí òun náà jẹ́, irú ìwà tó wà lọ́wọ́ rẹ̀, irú bó ṣe ń ṣe, irú ìhùwàsí rẹ̀ sí iṣẹ́, irú bí ó ṣe ń múra, irú bó ṣe máa ń ṣe nǹkan titiẹ. Kalukú ni ó yẹ kó mọ́ ìwà ara wọn báwọn náà ṣe ń ṣe ìwádìí tèmi, èmi náà sì ń ṣe ìwádìí tiwọn. Irú kíni yìí ó ṣe, o dára lọ́pọ̀lọ́pọ̀ láti ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Nítorí ta bá fẹ́ rí, àrídájú àti, nnkán tí àwọn oyinbo ń pè ní success iṣẹ́ tí a ń ṣe. A gbọ́dọ̀ ní àwọn alábàáṣiṣẹ́ pọ̀ tó jẹ pé àwọn tí wọ́n fẹ́ wọ́n ìtẹ̀síwájú iṣẹ́ náà, tí wọ́n fẹ́ ká rí àrídájú, tan fẹ́ rí result ìṣe tí wọ́n ṣe. Irú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ ni èèyàn nílò láti bá ṣe iṣẹ́ pọ̀. Oríṣìíríṣìí alábàáṣisepọ̀ lási wà. Lokunrin lobìnrin lási wá, a ní nígá, ní gíga, ní kúkúrú, ní lọ́mọ́dé lágbà. Ni àwọn tí wọ́n ní ìwà irẹ̀le àti àwọn tí wọ́n ní ìwà ìgbéraga. Bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n lè kọ́ eeyan àti àwọn tí wọ́n ní ẹ̀mí àti kọ́ nǹkan tí wọ́n ní ìgbéraga, tí wọ́n ní ẹ̀mí rẹ̀lẹ̀. Irú àwọn oríṣìíríṣìí alábàáṣiṣẹ́ pọ̀ báyìí ni ó wà. Àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi láti maa mo pé àwọn elèyi, láti pé a jọ ń ṣiṣẹ́ papọ̀, a lè di ọ̀re. Ó ní àwọn ǹnkan miì tí èèyàn ó ní n nu, tí èèyàn ó rí nínú èèyàn tí ó ní pé, iru ẹni báyìí, mo lè mú-un lọ̀rẹ́. Ìsẹ́ ló pawá pọ̀, àmọ́ a lẹ́ di ọ̀rẹ́ gan. Àwọn mi wa to jẹ wipé ìṣesí wọ́n ní ibi iṣẹ́ gan, ò ní lè mú wọn lọ̀rẹ́. O mo pé àwọn iru eleyi báyìí, iṣẹ́ nìkan ló pa yin pọ̀. Ko ye kí ǹnkan mi tó pa yin pọ̀ ju iṣẹ́ lọ, lẹ́yìn tí e bá ti ṣiṣẹ́ tán kí kalúkú lọ ní ìlò tiẹ̀, kí kalúkú lọ sí ilé ara rẹ̀, àwọn mi wa tó je pé wọn ò ṣe é bá mú-un lọ̀rẹ́ torí ìwà àti ìṣe wọn iru àwọn èèyàn mi wá tọ̀ je pé wọn ò ṣe é bá dówò pọ̀ náà. Àwọn mi wa tó jẹ pé wọ́n fẹ́ rí owó sójú ìṣesi bí wọ́n sì máa ń ná owó tàbí bí wọ́n ṣe máa ń ṣe iṣẹ́ tí wọn. Wọn mọ̀ pé irú èèyàn báyìí tí eeyan bá--bá bawọn da iṣẹ́ papọ̀, wàhálà lè wá. Nìpà tí ọ̀rọ̀ owó ní ọjọ́ iwájú. Àwọn mi wa tó jẹ pé wọn e fẹ́ wà accountable sí bí wọn bá ṣe ń handle owó nínà wọn. Oríṣìíríṣìí àwọn èèyàn báyìí ni oyẹ kí eeyan ṣe ìwádìí wọn. Èyí tí ó sì ṣe kko ni ìdí iṣẹ́. Àwọn mi wa to jẹ pe wọ́n lẹ̀, ọ̀lẹ́ ni wọ́n e fẹ́ ṣe iṣẹ́. Bẹ́ẹ̀ irú àwọn èèyàn báyìí náà tún wà. Wọ́n sì ní ìdí iṣẹ́ ẹni la tì n mọ̀ ní lolẹ̀. Àwọn mi wa ti wọn ẹ fẹ́ ṣe iṣẹ́, won o wọn kan jokọ́ sí ìdí iṣẹ́ wọn, ó dàbí pé wọn fe ṣiṣẹ́ ni láti àárọ̀ títi dálẹ́, a padà rí pé wọn ò ṣe nǹkan kan tó mú ọpọ̀lọ́ dánì àbí tó ṣe koko iru àwọn èèyàn báyìí ni eeyan ba. Ni eeyan o mọ̀ ipé irú àwọn iyi ò mi o lè bá wọn ṣiṣẹ́ pọ̀ láíláí. Idi tí ó fì dá ki ẹ̀eyan mọ̀ ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ èèyàn niyẹ́n.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? À, bẹ́ẹ̀ni, èmi mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Ó nígbà tí mo jẹ́ ọmọ kékeré, bí i ọmọ ọdún márùn-ún sí mẹ́sàn-án. Àkókò yi ní mo rí àwọn ọrẹ tó pọ tí a jọ ń gbé àdùgbò tí wọn má gùn kẹ̀kẹ́ igbayi ní kẹ̀kẹ́ gígùn nà o wú emi nà mó dẹ lọ b'awọn. Ìbẹ́ ni mo kọ́ bí a ti ń gun kẹ̀kẹ́ títí di òní.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ha! Nínú gbogbo ẹ̀fọ́ tí èmi mọ̀ tí ó wà o, ẹ́, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti mọ jẹ ju. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ yẹn o dùn lẹ́nu lọ́pọ̀lọ́pọ̀ ju àwọn ẹ̀fọ́ mìíràn tí mo máa ń jẹ lọ. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ ẹ̀fọ́ àdáyébá tí mo fẹ́ràn nínú àwọn ẹ̀fọ́.

Sọ fún wa bí o ṣe ń kọ àwọn àgbà ní lílo fóònù. Ẹ, àwọn àgbàlagbà jẹ́ àwọn ẹni tó jẹ pé àwọn mọ bí wọ́n ṣe ń lo fóònù bí àwa ọ̀dọ́ àti kékeré ni àwa tí mọ bí wọn ṣe ń lo fóònù. Àmọ́ tí a bá sọ fún àwọn àgbà, ó ní àwọn ǹkan mìíràn tí àwọn náà ò mọ̀. A fún àwọn tí máa ń ka ìwé díiná mọ àwọn àgbàlagbà yẹn, wọ́n mọ̀ wọ́n, ó ní àwọn ǹkan tí wọ́n mọ̀ èyí tí ò bá mọ̀ tí wọ́n bá bèrè lọ́wọ́ wa, a kọ́ wọn dáadáa. A jẹ́ ká wọn bí ẹ̀ẹ̀mẹlọ̀kan, bí ẹ̀ẹ̀mẹ́jì sí mẹ́rin táà títí bí àsìkò yẹn yẹ kí wọ́n tí mọ bí wọ́n ṣe ń lo fóònù wọn.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ní ìgbà mìíràn tí máa ń jáde àbí máa ń gbé èèyàn jáde lárọ̀ kúkúkù. Àárọ̀ kùtùkùtù náà mo máa ń wa mọ́tò jáde. Àárọ̀ kùtùkùtù yìí ni màá rí pé, boya epo ti fẹ́ tán nínú mọ́tò mi. Àárọ̀ yìí ni màá fi àkókò yẹn maá fi ya ilé epo, máa lọ ra epo sí inú ọkọ̀ mi.